Ní ìgbàkígbà tí òjò bá ti ń rọ̀, mo fẹ́ràn láti máa wẹ̀ nínú òjò tí mo bá wà níbí, tí mo wà nílé tí àwọn èèyàn ò sí láti rí mi. Mo fẹ́ràn láti máa wẹ̀ nínú òjò. Ṣùgbọ́n tí mi bá lè wẹ̀ nínú òjò, màá fẹ́ràn láti máa da aṣọ mi bo lórí ibùsùn mi kí n sì tan fáànù sórí àbí AC, kí n sì máa wo eré orí ìtàgé tí mo fẹ́ràn. Ìfẹ́ tí mo máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀ nìyẹn.

Ọmọ ilé ìwé ni mí, fóònù mi jẹ́ pàtàkì sí ẹ̀kọ́ mi. Láti mo máa ń fi ka ìwé, mo máa ń fi ṣe oríṣiríṣi nǹkan. So, ìgbà, ìgbà, ìgbà mi ò lè ka ìgbà tí mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́. Òun ni jẹ́ kọ̀nkọ̀ tí mo máa ń lò jù. N ò le ṣe láti láì máa lo fóònù mi lójúmọ́. So, fún ìdí èyí ìgbà tí mo máa lo fóònù mi lójúmọ́ jẹ́ ìgbà tí mi ò le ka. Mo lè sọ wípé fóònù ni mo máa ń lò jù ní gbogbo ìgbà.

Mo máa ń fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá sùn. Ó jẹ́ pàtàkì, ó jẹ́ kókó. Pàtàkì tó tù wa jẹ́ ni pé ìgbà, ọdún ta wá yìí, ìgbà ọyẹ́, òtútù máa ń mú ní ìgbà tí a bá ń sùn. Nítorí ìdí èyí, mo máa ń fi aṣọ ìbora bo ara mi. Tí mo bá fẹ́ sùn ní alẹ́, màá ń fi aṣọ ìbora bo ara mi. Nítorí kóba le, nítorí àwọn ẹ̀fọn tó máa ń wà nínú yàrá ibi tí mo máa ń sùn náà. Ó jẹ́ ìdí tí mi, pàtàkì tí mo ti máa ń fi aṣọ ìbora bo ara mi.

Mo máa ń ṣe àtúnlo ǹkan, oríṣiríṣi nkan tí mo bá n lò mo máa ń tún won lọ. Gẹ́gẹ́ bí ọmọ ìlú Nàìjíríà tí, tí ò ń ṣe ọmọ olówó, oríṣiríṣi ǹkan ni mo máa ń ṣe àtúnlo rẹ̀. Láìṣe àtúnlo ǹkan, àwọn olówó nìkan ni wọ́n máa ń lo àt wọ́n máa ń ṣe àtúnlo ǹkan ní ìlú Nàìjíríà. Láìṣe àtúnlo ǹkan, màá máa ná owó tí ò yẹ kí n màá ná. So mo máa ń ṣe àtúnlo nkan.

Ó rọrùn fún mi láti dáriji, ó rọrùn fún mi láti dáríjì àwọn ènìyàn torí ọmọ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni mí, mó sì jẹ́ ọmọluàbí tí a bí ní ilẹ̀ Yorùbá. Àwọn òbí mi sì fi kọ́ mi láti máa dáríjì àwọn ènìyàn. Ẹ̀sìn kìrìsìtẹ́nì sì sọ fún wa pé ká máa dáríjì àwọn ọ̀tá wa, ká máa dáríjì àwọn ọ̀rẹ́ wá gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dáríjì wá. So fún ìdí èyíi, ó rọrùn fún mi gan láti máa dáríjì àwọn ènìyàn torí ohun tí wọ́n ti fi kọ́ mi láti kékeré ni ẹni tí ó bá ti ṣẹ̀, tí ó bá ti, ti kìní torí pé ó ti, mo ti bá a sọ kò gbọ́, mo máa ń dáríjì torí ọlọ́run oba tó dá wa náà ó ń dáríjì wá, eṣe ta n se lojoojumo?

Ìgbà tí mo máa ń rẹpo fún ọkọ̀ mi, ìgbà tí mo bá ti gba owó oṣù ní ìparí ọdún, ni mo máa ra epo sínú ọkọ̀ mi. Àti ìgbà tó bá yẹ pé mo fẹ́ jáde tó ṣe pàtàkì láti jáde lọ sí ibi tó ṣe pàtàkì, mo máa rí dájú pé mo máa ra epo sínú ọkọ̀ mi ní oṣooṣù. Mo máa rẹpo sínú ọkọ̀ mi oṣooṣù àti ìgbà tí bá ri pé oṣe pàtàkì láti jáde. Ìgbà tí mo máa ń rẹpo sínú ọkọ̀ mi nìyẹn.

Ero ayara bí àsá tuntun ó jẹ́ ohun tí owó ẹ gbẹ́ pẹ́ lí diẹ ní ìlú Nàìjíríà ń bí. Ayará bí àsá tí mo ní ó dìgbà tí ó bá tí ó ti, tó ti bàjẹ́ tàbí tí owó kan tí ó gọ́bọ́i di ẹ wá sí mi lọ́wọ́, mo máa ń gbèrò láti ra ero ayara bí àsá tuntun. Láìsí èyí, ero ayara bí àsá mi máa ń sáábà rà ó dìgbà tan bá tó jímomi lọ́wọ́ àbí tó bá bàjẹ́, mo máa ra ero ayara bí àsá tuntun.

Mo fẹ́ràn jíjọ, mo jẹ́ ẹni tí ó mọ ijó jó gidi gan. Mo máa ń fẹ́ràn láti máa wo ìran ijó lórí àwọn ẹ̀rọ àwọn online bí i YouTube, bí i TikTok. Mo fẹ́ràn láti máa kọ ijó níbẹ̀, mo sì fẹ́ràn láti máa jó ijó gidi gan, torí mo mọ̀ máa banse jó gidi gan.

Ah! Gẹ́gẹ́ bí ọmọkùnrin ohun ọ̀ṣọ́ jẹ́ pàtàkì nínú ìmúra ọmọkùnrin. So mo máa ń wọ ohun ọ̀ṣọ́ ní dáadáa bí fìlà, bí ago mi tó jẹ́ góòlù àti ṣéènì mi tó jẹ́ góòlù. Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ tó ní ìwọ̀ntúnwọ̀nsì bí mo má ń ṣe gbogbo ǹkan mi. So mo máa ń wọ ohun ọ̀ṣọ́ gidi gan ní gbogbo ìgbà.

Ìrọ̀rí méjì ni mo máa ń lò ní ilé, mo sì máa ń lo ìrọ̀rí ẹyọ kan ní ilé ìwé mi. Ìrọ̀rí mi, mi, mo jẹ́ ẹnìkan tí ó máa ń fi bẹ́ẹ̀ sùn ní òru, tó má mi máa ń sáábà lo ìrọ̀rí. Ṣùgbọ́n ìgbàkígbà tí mo bá ti fẹ́ sùn ní òru, mo máa rí pé mo máa ń lo ìrọ̀rí, ìrọ̀rí kan ní ilé ìwé, ìrọ̀rí méjì ní ilé bàbá mi àti ìyá mi tí mo bá ti lọ sílé.

Mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún ní ìgbà tí ìgbà ọdún, ìgbà ayẹyẹ kọ̀ọ̀kan ní ọdọọdún. Bíi irú ìgbà ayẹyẹ Kérésì àbí ayẹyẹ iléyá àbí ayẹyẹ Easter, ìyẹn ikú Jésù Kristi. Ìgbà yẹn ni mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Láì sí àwọn ìgbà wọ̀nyí tí mo ti dárúkọ yìí, mi kì í máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Owó tí ó bá tọ́ sí wọn gangan ni wọ́n máa ń gbà.

Láti máa pe àwọn oníbàárà ti o si nínu ìtajà raja, ó jẹ́ ǹkan pàtàkì tí a máa ń ṣe. Sọ máa ń pe àwọn oníbàárà mi tuntun láti máa bá wọn sọ̀rọ̀, láti máa gbọ́ ohun tí wọ́n rí àti ohun tí wọ́n fẹ́, ohun tí wọ́n, tí ó bá wọn lára mú, ohun tí wọ́n ò ní fẹ́ tó bá padà wá, ohun tó máa fẹ́ tó bá padà wá. Nítorí ìdí èyí, mo máa ń pe àwọn oníbàárà tuntun dáadáa. Ìyẹn tá wọn lò ní bí wọ́n ṣe follow up. Mo máa ń ṣe follow up fún àwọn oníbàárà mi tuntun.

Nǹkan púpọ̀ ló wà nínú àpò owó mi. Nínú àpò owó mi, a máa rí bí owó níbẹ̀ iyẹn ṣe pàtàkì. A máa rí, ehm, ìwé ìdánimọ̀ mi tí a mọ̀ sí id kádì mi. A máa rí ATM, ìwé pélébé tí mo fi ń gba owó lẹ́nu, lẹ́nu ẹ̀rọ tó máa ń pọ́ owó jáde ní ilé-ìfowópamọ́ yẹn tí a mọ̀ sí báǹkì. A lè tún máa rí, bem, àwòrán mi tí a mọ̀ sí passport. A lè tún lè rí àwọn ìwé pélébé pélébé yẹn tí mọ́ màà ń fún àwọn èèyàn, kó fi máa mọ iṣẹ́ mi iyèn bí i business card. Ìwé, ìwé iṣẹ́ mi máa rí nínú àpò owó mi.

Ice cream jẹ́ oun tí mo fẹ́ràn gidi gan-an, ṣùgbọ́n ó wá ṣe ní kàyé fi pé mi ò fẹ́ràn àádùn tí gbogbo àwọn èèyàn tó pọ̀ fẹ́ràn. Àádùn tí mo fẹ́ràn nínú ice cream mi ṣọ̀wọ́n. Tó yẹ pé tí àwọn èèyàn bá gbàdùn irú àádùn bẹ́ẹ̀, yóò máa yà wọ́n lẹ́nu pé irú èèyàn wo ni mo jẹ́. Àádùn ṣokoléètì tó máa ń ṣe korò díẹ̀ tótí máa ń dùn ni mo fẹ́ràn nínú ice cream mi. Mi ì fẹ́ràn vanilla táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ràn. So àádùn ṣokoléètì ni mo fẹ́ràn.

Ha! Gẹ́gẹ́ bí ọmọkùnrin tí ó wà ní orílẹ̀ èdè Nàìjíríà tí ó sì jẹ́ ọmọkùnrin tí ó wà ní ilé ẹ̀kọ́ gìgà ilé ẹ̀kọ́ yunifásítì, gíláàsì ọ̀hún jẹ́ ohun pàtàkì torí òun-- nítorí ọ̀hún ibi bà yìí, ọ̀hún, ó lè ṣe ní ní jàmbá láìsí pé o ní gíláàsì àti pé mo tún máa ń fi gíláàsì ọ̀rún yìí ṣe ẹ̀ṣọ́ láti bo aṣó bí, kí bá tí mo bá ti wọ ṣọ. Gíláàsì jẹ́ pàtàkì nínú ìmúra mi. Nítorí ìdí èyí, mo ní gíláàsì ọ̀rún tó, tó pé lórisirísi nínú ẹrù mi.

Àwọn ọ̀rẹ́ mi, mo jẹ́ ẹnìkan tí kò kí ní ọ̀rẹ́ púpọ̀. Mi ò kọ̀lé, torí mi pàdé ènìyàn tuntun, mi ò lè pè ẹ̀ní yen ni ọ̀rẹ́ mi. So nítorí ìdí èyí, àwọn, àwọn tí mò lè pè, tó ẹ pé a jọ súnmọ́ ara wa tí mò lè pè ní pé wọ́n fẹ́ farasumọ́ ọ̀rẹ́ díẹ̀. Ó ti máa tó ìgbà pípẹ́ tí mo ti rí wọn gbẹ̀yìn. Nínú ọdún yìí, ó ti pẹ́ tí mo ti, tí mo ti pàdé àwọn tó farasumọ́ ọ̀rẹ́ mi.

Ohun tí mo máa ń ṣe láti tayọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ó pọ̀ lóríṣiríṣi. Gẹ́gẹ́ bí ọmọlúàbí tí a ti fi àwọn ìwà, ìwà ọmọlúàbí kọ́ láti ilé àti ẹlẹ́sìn Kristẹni láti fi àwọn ìwà Ọlọ́run kọ́. Mo yi máa ń ṣe ojúṣàájú, mo máa ń ṣiṣẹ́ kárakára, mo máa ń dé ibi iṣẹ́ lásìkò, mo sì máa ń ṣe ohun tó bá fún mi dáradára. Tí ń ba ní ṣe, rárá ni mi ní ṣe. Ṣùgbọ́n ohun kan tí bá ti gbá láti ṣe, mo ma ri pé mo ṣe kóju osuwọn dé ibi tí wọ́n fẹ́ ju ibi tí wọ́n fẹ́ lọ. Mo sì máa ń, mo sì jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tí ọloyaya dáadáa tí ó máa ń rojú tí ìgbà tí iṣẹ́ bá le. Mo man rípé mo ṣe dáda mo máa ń bọ̀wọ̀ fún àwọn tó yẹ kí n bọ̀wọ̀ fún, mo sì máa ń fún, mo sì máa ń nígbà tí wọ́n bá fún mi ní iṣẹ́, màá ń kó jóṣù láti kojú iṣẹ́ kí iṣẹ́ tó bá ti fún mi.

Ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́, a lè ní pé a lè tó ìgbà márùn-ún sí ìgbà mẹ́rin tí mo máa ń fọ ọwọ́ mi lójúmọ́. Àti àwọn ìgbà tí mo bá lọ sí ilé-ìgbọ̀nsẹ̀, mo máa rí i pé mo fọ ọwọ́ mi dáadáa. Nítorí ìdí yìí, mo lè sọ wípé ìgbà bí méje sí mẹ́jọ ni mo máa ń fọ ọwọ́ mi ní ojoojúmọ́

Ìpè fídíò lórí fóònù o jẹ́ ọ̀hun kan nínú àwọn ohun tó ṣe gbóògì nínú, nínú tẹkinọ́lọ́jì, ìdàgbàsókè tẹkinọ́lọ́jì nínú ayé ta wá yíi. Ó sì jẹ́ ohun tí mo máa ń fẹ́ràn láti ṣe gidi gan. Mo máa ń ṣe ìpè fídíò lóòrèkóòrè pẹ̀lú àwọn alábàásisẹ́ mi, àwọn ará ilé ìwé mi àti àwọn ẹbí mi. Mo máa ń ṣe ìpè fídíò.

Báwo ni mo ṣe máa ń lo àkókò mi pẹ̀lú àwọn ẹbí mi? Àkókò pẹ̀lú àwọn ẹbí mi jẹ́ àkókò tó ṣọ̀wọ́n gidi gán, tó sì jẹ́ pé kò ṣe gbogbo ìgbà ni a máa ń pàdé ara wa, ṣùgbọ́n ìgbàkígbà tí a bá pàdé wa, tó sì jẹ ní gbogbo ní àìmọye ìgbà nígbà ọdún, ọdún ayẹyẹ tí ó máa ń lọ nínú ọdún bíi ayẹyẹ Kérésìmesì, ayẹyẹ Easter tàbí ayẹyẹ ìbí Jésù Kristi ni a máa ń sábà pàdé jù. Ìgbàkígbà tí a bá ti pàdé, a máa rí i pé à lo, à lo ìgbà táa lo ìníyẹn, ìgbà táa ni ìpapọ̀ ní ìgbà, ìgbà ẹ̀rín, ìgbà ìbáṣepọ̀, a máa rí i pé à lò dáadáa torí ó tù sì máa jẹ́ ọjọ́ pípẹ́ ká tù tọ pàdé ara wa.

Gẹ́gẹ́ bí ẹni tí ó ní iṣẹ́ tó fẹ́ fún èèyàn níṣẹ́, òṣìṣẹ́ tuntun gẹ́gẹ́ bí aṣemò máa ń pọ̀ gidi gan. Lórí ìdí èyí, ó ní àwọn ohun kan kan tí mo máa ń rí, tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tí mo fi ṣàtọ̀ sí àwọn òṣìṣẹ́ ẹgbani sìṣẹ́ mi. Mo máa ń wá òṣìṣẹ́ tí ó máa kín ṣe ojúsàájú, òṣìṣẹ́ tó máa ṣiṣẹ́ dáadáa nígbà tí ẹnìkankan kò bá ríi, òṣìṣẹ́ tó dẹ́, tó dẹ́ fẹ́ran iṣẹ́ tó fẹ́ ṣe, kò kín ṣe òṣìṣẹ́ tí ó fẹ́ran iṣẹ́ tó kò wa ṣiṣẹ́ torí owó. Máa ń wá òṣìṣẹ́ tó fẹ́ran iṣẹ́, tó dídì fẹ́ ṣe iṣẹ́ yẹn gàngàngàngàn. N kan tí mó máa ń wá nínú òṣìṣẹ́ nìyẹn, òṣìṣẹ́ tó kójú òṣùwọ̀n.

Mo mọ àwọn ará àdúgbò mi dáadáa kódà mo mọ wọn orúkọ wọn púpọ̀ nínú wọn àti àwọn ẹbí wọn àti ojúlùmọ̀ wọn. Ìdí tí mo fi mọ gbogbo léyìí nítorí, ẹm, àbo ará ẹni làbo ilù. Tí o ò bá mọ ará àdúgbò rẹ, òun kì òun le ṣẹlẹ̀. So nítorí ìdí èyí, mo jẹ́ ẹni tí ó kúndùn ààbò ní àdúgbò, àdúgbò mi. Nítorí ìdí èyí, mo mọ àwọn alábàgbé mi àti àwọn ará àdúgbò mi dáadáa.

Mo máa ń tọrọ àforíjì ní oríṣiríṣi ọ̀nà gẹ́gẹ́ bí ẹlẹ́ṣin kìrìsìtẹ́nì tí ó mọ ẹṣin dájúdájú tí ẹ̀mí Ọlọ́run sì ń bé inú rẹ. Ẹ̀ṣin kìrìsìtẹ́nì nínú ìwé mímọ́ Bíbélì ó ti fi kọ́ wa bá ṣe máa tọrọ ìdáríjìn ní àìmoye ìgbà. Nínú ẹ̀kọ́ Bíbélì mo ti rí, mo ti ka, mo ti rí oríṣiríṣi ọ̀nà tí mo fi máa ń tọrọ ìdáríjì. Mo máa ń tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run Jésù Kristi Ọlọ́run ọba.

Oríṣiríṣi ìlànà ìpolówó ló wà, mo jẹ́ ẹnìkan tí ò kí máa ń dúró sí ojú kan, mo máa ń lọ sí láti lè, láti lè rí, ẹm, láti lè rí èsì tó dára yẹn, result tó dára. Kò sí ohun tí mi lè ṣe láti ṣe ìpolówó, mi ò jẹ́ ẹni tí ó máa ń gba ọ̀nà kan, mo máa ń diversify, mo máa ń gba oríṣiríṣi ọ̀nà tí mo lè fi polówó ọjà. Èyi tí ó ṣe pàtàkì jù ní ìpolówó orí ẹ̀rọ ayélujára àti ìpolówó àwọn òṣìṣẹ́ mi láti máa lọ bá àwọn ènìyàn.

Gẹ́gẹ́ bí ọmọlúàbí tí a ti kọ́ tó gbé ọ̀dọ̀ àwọn àgbà dàgbà àti ọmọ Akin tí ó ti rí iriri ayé àti ẹlẹ́sìn Kristẹ́nì, mo máa ń kojú àwọn ìṣòro irinṣẹ́ gẹ́gẹ́ bí alákínkanjú àti alágbára. Mi ò máa ń kí, mi ò mọ́, mi o máa ń jẹ́ kí ìṣòro kó dé mi mọ́lẹ̀ àbí kó ba mindset mi jẹ́, ọkàn mi jẹ́. Ìṣòro kísoro tí n bá ti ri, tí n bá ti ri pe ó tí ń pọ̀, mo máa dùbúlẹ̀, mo máa gbàdúrà sí Ọlọ́run dé máa ń gbàdúrà mi gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Kristẹ́nì, mo de máa ń fi akínkanjú kojú gbogbo àwọn ìṣòro gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ o ní, ẹ́, olódodo láya bíi kìnnìún. Nítorí ìdí eyi olódodo ni mí, mo sì máa ń kojú àwọn ìṣòro mi bí i kìnnìún.

Mi ò kín ń ṣe ẹni tí ó máa ń gbafẹ́. Èrè, èrè, èrè ìgò mi àti àlá mi fún ilé ayé mi ó yàtọ̀. Nípari ọ̀sẹ̀, kàkà kí n máa lọ ṣe, kí n máa lọ gba afẹ́ nínú ilé ìgbafẹ́, mo máa ń ṣe oríṣiríṣi nǹkan. Mo máa ń kọ́ àwọn, àwọn skill tuntun tuntun tí ó le fún mi, tí ó le boost skill set mi. Mo máa ń, máa ń trade ní, máa ń trade crypto àti oríṣiríṣi nǹkan ni mo máa ń ṣe ní ipari ọ̀sẹ̀.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi pọ̀, ṣùgbọ́n màá sọ wọn bá díẹ̀ torí àsìkò péréte tí mo ní láti ṣe recording yìí. Ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ bí ẹ̀kọ́ vibe coding, ẹ̀kọ́ coding tí a fi ń bá ẹ̀rọ kọ̀npútà sọ̀rọ̀. Mo fẹ́ kọ́, ẹm, data analysis, mo fẹ́ kọ́ data science, mo fẹ́ kọ́, ẹm, leadership project àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ẹ̀jẹ̀, mo jẹ́ ẹnìkan tí òfi bẹ máa ń lọ sí ilé ìwòsàn dáadáa. Mi sí tíì fún ẹnikankan ní ẹ̀jẹ̀ rí, nítorí mi tíì sí nínú ìṣòro tàbí circumstances tí ó máa nílò mi láti fún èèyàn ní ẹ̀jẹ̀. Ṣùgbọ́n tí iru ìṣòro bẹ́ẹ̀ bá dé tí mo wà nínú agbègbè irú bẹ́ẹ̀, inu mi máa dún, ó máa dùn.

Gégé bí ọmọlúwàbí àti ọmọ bíbí ilẹ̀ karò òjìre bi. Ìyẹn ọmọ Yorùbá. Oríṣiríṣi ọ̀nà ni àwọn àgbà wa ti fi kọ́ wa láti máa bọ̀wọ̀ fún àwọn àgbà, láti máa kí àwọn ènìyàn, bí i kó máa dọ̀bálẹ̀ fún ẹni tí ó bá jù ẹ lọ, kí o sì máa lo ẹ́ fún won. Bí ẹ káàárọ̀, ẹ káalẹ́. Bí obìnrin á kúnlẹ̀ lẹ́sẹ̀ méjèèjì, èmi ọkùnrin màá dọ̀bálẹ̀ tàbí kó tẹríba.

Tí mo bá sín mo máa ń ṣe blessing, blessing. Kiló bí ẹlẹ́sìn Kristẹni. Mo máa ń fọwọ́ bo ẹnu mi tí n bá sín, mo dẹ̀ máa ń sọ bless me, blessing. Ìyẹn tún ó ṣe pé ìbùkún, ìbùkún, ìbùkún. Ohun tí mo máa ń ṣe ní ìgbàkúùgbà tí mo bá sín nìyẹn.

Atẹ́gùn jẹ́ ohun pàtàkì tó ṣe kókó fún gbogbo ẹ̀dá alààyè ní ilé ayé. Gẹ́gẹ́ bí èèyàn ti è ṣe mọ̀ pé, àsìkò ọyẹ́ lawà, àsìkò ooru lawà. Ategun jé òun pàtàkì tó lè jé kí ayé ròrùn fún ènìyàn ní àyíká àti nínú ile. Ni àsìkò yìí ni gbogbo àwọn èyàn máa ń bọ́ṣọ̀, àwọn èyàn dé máa ń wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́. Atẹ́gùn jẹ́ ohun pàtàkì tí mo fẹ́ràn gan. Mo jé ènìkàn tí ó fé òru ìwọ̀nba, tí n bá ṣe iṣẹ́ kékeré báyìí, màá ma la àgùn ńlá, àgùn bọ bí màlúù tó wà lórí ìṣó. So fún dí eyìí mo fẹ́ràn atẹ́gùn gidi gan. Atẹ́gùn jẹ́ ohun pàtàkì tí mo fẹ́ràn. Kò sí ẹni tí ó fẹ́ràn atẹ́gùn. Atẹ́gùn jẹ́ ohun gbóògì tó lè mú ilé ayé rọrùn fún ènìyàn ní irú àsìkò tàwà yìí, àsìkò Dìsẹ́mbà ní ìlú mi ńbí ilẹ̀ Nàìjíríà ńbí. Atẹ́gùn jẹ́ ohun tó ṣe pàtàkì gan fún mi. Mo sì féràn ategun, mo féràn ategun gidi gan.

Gẹ́gẹ́ bí ẹ̀dá ẹ̀mí, bí ọmọ tí a bí nílé rere, bí ó jẹ́ ọmọlúàbí. Gán an, bí àwọn òbí mi ṣe kọ́ mi, wọ́n kọ́ mi láti kékeré. Mo gbe lodo àwọn òbí mi gidi gan-an. Torí mo je ọmọ àbí gbẹ̀yin. Wọ́n ti fi kọ́ mi láti máa ṣe ìmọ́tótó, pé ìmọ́tótó ni ó gboyé àrùn gbogbo. Ìmọ́tótó ló le ṣegun àrun gbogbo. Òun ni orin táa máa ń kọ n gbá t'awa n kékeré tí wọ́n ṣì fi kọ́wa. Ìmọ́tótó jẹ́ ohun tí mo kùndun gan. Nítorí ìdí èyí, mo máa ń fọ àwọn aṣọ mi lóorekoore. Ó máa ń ṣe ẹni àwọn èèyàn ní kàyéfi tan bá rí mi bí mo ṣe ń fọ àwọn aṣọ mi, àwọn àwọ̀tẹ́lẹ̀ mi àti àwọn aṣọ tí mo máa ń múróde àti aṣọ tí mo máa ń wọ̀ nínú ilé. Mo jẹ́ ẹnìkan tó máa ń fọ aṣọ àwọ̀tẹ́lẹ̀ mi, ìyẹn bí boxer mi àti singlet mi ní ojoojúmọ́. Mo jẹ́ ẹni tó ní aṣọ púpọ̀ àti àwọ̀tẹ́lẹ̀ púpọ̀. Fún ìdí èyí, mo màá n wọ àwọ̀tẹ́lẹ̀ kan fún ọjọ́ kan. Tí màá ṣe ti jẹ, tí màá ṣe ti wọ gbogbo wọn tí mo ti fẹ́ wọ gbogbo wọn tán, màá rí pé mo fọ̀ wọ́n pẹ̀lú ọṣẹ tó da àti òòrùn. Màá sá wọn sínú òòrùn kan ba lè gbẹ́ dáadáa torí àwọn kòkòrò àìfojúrí bí microorganism tó lè sapamo síbẹ̀, tó dè lè ṣe ènìyàn ní ìjàmbá torí ẹ ni mo ṣe máa ń fọ aṣọ mi lóorekoore.

Ilé, ọmọ ilé ìwé, ọmọ ilé ìwé yunifásítì kan ní ìlú Nàìjíríà ni mo jẹ́. Ilé ìkàwé, mo ṣẹ̀ kúró ilé ìkàwé ní ọjọ́ méjì sẹ́yìn nítorí láti wá ṣe ayẹyẹ ọdún Kérésì pẹ̀lú àwọn ẹbí mi. Ilé ìkàwé máa wà ní gbogbo ìgbà torí mi mò ń study, mò ń ka ìwé láti kẹ́kọ̀ọ́ gboyè nínú iṣẹ́ ìṣègùn òyìnbó. Fún ìdí èyí ilé al. Ìkàwé ni mò ń wà ní òrèkóòrè. Ó jẹ́ ohun tí, ó jẹ́ ibi tí mò máa ń wà ní gbogbo ìgbà. Mo gba ilé síbẹ̀, mo máa kuro lọ́dọ̀ àwọn obí mi ní ìwọnba ọjọ́ díẹ̀ sí ìsìn, mo máa kó mi padà sí ilé ìkàwé mi. Ilé ìkàwé ni mo máa ń wà ní gbogbo ìgbà. Ọjọ́ mẹ́ta sẹ́yìn mo sì lọ sí ilé ìkàwé gbẹ̀yìn.

Gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́, mo fẹ́ràn púpọ̀ láti máa jókòó sí etí fèrèsé ọkọ̀. Yálà ọkọ̀ òfurufú, yálà ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mo fẹ́ràn láti máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé. Yálà bọ́ọ̀sì gígùn àbí ọkọ̀ ojú irin, mo fẹ́ràn láti máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé torí mo jẹ́ ẹni tó kúndùn atẹ́gùn púpọ̀. Mo fẹ́ràn láti máa rí atẹ́gùn, láti máa ba atẹ́gùn sára mi nítorí a ti ń láti máa wo ìran àwọn ènìyàn tí wọ́n ń rìn ní, ní àyíká wa. Nítorí ìdí èyí mo fẹ́ràn láti máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé. Èyí tí mo tú á fẹ́ràn jùlọ ni ẹ̀gbẹ́ fèrèsé ọkọ̀ ojú òfurufú. Mo máa ń fẹ́ràn láti jókòó sí ẹgbẹ́ ọkọ̀ ojú òfurufú nítorí àwọn, ẹ́, òṣùmàrè àwọn ojú òfurufú tí a máa ń rí tí wọ́n bá ń kọjá ń bẹ. Ó jẹ́ ohun tí mo fẹ́ràn púpọ̀ tí ó máa ń fún mi ní àyọ̀ tí mi o máa ń sábà rí ní oríṣiríṣi ibìkan. Torí ẹ mo ṣe fẹ́ràn láti máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé ọkọ̀

Gẹ́gẹ́ bí ọmọlúàbí tí mo ti jẹ́ àti láti bí ilé-ìwé tí mo ti jáde, mo ti ṣe oríṣiríṣi ọrẹ fún àwọn ènìyàn. Mo ti ṣe oríṣiríṣi nǹkan tí àwọn ènìyàn mi ò lè ṣe fún àwọn ènìyàn. Mo ti ṣe iṣẹ́ àṣẹ ká ra dáadáa fún àwọn ènìyàn rí. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo rántí ìgbà kan tí mo bá àwọn ènìyàn gbé ẹyin, ẹyin tí wọ́n ń tà, mo bá wọn foríwò lọ sí ọ̀dọ̀ customer wọn, ni ọ̀fẹ́ láì gba nǹkan kan lọ́wọ́ wọn nítorí pé wọ́n jẹ́, ẹm, ará ìjọsìn. A jon lọ sí ilé ìjọsìn kan náà nítorí mo sì jẹ́ ọmọlúàbí tí ó, tí ó jẹ́ kí ìfẹ́ owó kó wo ọkàn ènìyàn, ọkàn mi. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ènìyàn, mo ti bá àwọn ènìyàn gbá ilé adìẹ tí wọ́n ń sìn, mo ti bá àwọn ènìyàn gbá ilẹ̀ ilé wọn, mo ti bá àwọn ènìyàn pọ́n mi lóríṣiríṣi láìmọ̀ ìgbà. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ tí n lè ka, tí ó lo òǹkà dáadáa.

Láti kékeré èmi ni mo sì jẹ́ ẹni tí ó kúndùn orin, orin púpọ̀. Mo fẹ́ràn oríṣiríṣi orin, mi ò sì jẹ́ ǹkan tó máa ń dúró sí orin kan. Orin ni mo máa ń gbọ́. Ni orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, orin ni ó kún bẹ́ẹ̀, mi ò ní bẹ́ẹ̀ ni àwọn eré orí ìtàgé ń bẹ. Orin ló oríṣiríṣi, orin ọlọ́run, orin Kristẹni, orin secular music àtàwọn orin tí ó máa ń fún mi ní inspiration, tí wọ́n ń fún mi ní ìmísí, mo máa ń gbọ́ jù. Mi mọ orin tí mo sì kúndùn jù to jepe mo máa ń gbọ́ lóre kore ohun ni hip hop, orin rap music. Orin tí mo fẹ́ràn jù ni When I'm Gone tí gbajúgbajà olórin orí, orin hip hop tó máa ń fi ọ̀rọ̀ wíwíwọ̀ tí a mọ̀ sí rapper yẹn tí a mọ̀ sí Eminem Marshall, Marshall, Eminem gbajúgbajà olórin tó ti gbayé mọ̀ ká orin ẹ̀ When I'm Gone mo fẹ́ràn gan láti máa gbọ́ ní gbogbo ìgbà torí ó máa ń fún mi ní ìmísí. When I'm Gone by Eminem. Orin tí mo fẹ́ràn jù níyẹn.

Ibi iṣẹ́ mi jìn díẹ̀ sí ibi tí mò ń gbé. Ìgbà tí ìgbàkúùgbà tí mo máa fẹ́ lọ sí ibi iṣẹ́, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mo máa ń gbé lọ ní ojojúmọ́. Ṣùgbọ́n nígbà mí ì nítorí economy Nigeria àti ọ̀nà tí ò dá, torí jurùjuru, mo máa ń wọ public transport tí a mọ̀ sí, ọkọ̀ tí gbogbo ènìyàn. Mo dẹ̀ máa ń wọ ọ̀kadà náà láti lọ sí ibi iṣẹ́ mi tí wọ́n bá fẹ́ kí mo ti ń kánjú tí mi ò sì lè gbé ọkọ̀ mi nítorí ọ̀nà tí ò da tàbí nítorí epo, tí owó epo tó ti o gara, tó ti lọ sókè. Nítorí rẹ ni mo ṣe máa ń wọ public transport. Public transport ní kédé rẹ̀ ò tún máa ń save owó. Lóótọ́, ó ní gbogbo nǹkan teyán le, àdòjú kò teyán le rí bẹ̀. Ṣùgbọ́n mo máa ń gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi lọ tàbí kí n wọ public trans.

Mi ò mọ ibi tí a ti ń ya àwòrán nitorí mi ò léèrò pé ibi tí a ti ń ya àwòrán ó jẹ́ ibi tó wọ́pọ̀ mọ́ ní agbègbè mi torí ayé ti lújára ju gbogbo àwọn kí éyan mà lọ sí ilé àwòrán lọ ya àwòrán. A fi àwọn àwòrán to jé pé ó jẹ́ ó jé ọjọ́ pàtàkì àti gbòógì tí èèyàn máa nílò ní ojoojúmọ́ bí photo shoot ni àwọn èèyàn máa ń lọ sí ibi tí a ti ń ya àwòrán fún. Ṣùgbọ́n ní adugbò mi àti àyíká mi, mi ò mọ ibi tí a ti ń ya àwòrán. Àwòrán tí àwọn èèyàn lọ ń yà ní ilé tí a ti ń ya àwòrán jẹ́ ohun tí èèyàn lè yà ní orí ẹ̀rọ ìbánisóró èèyàn. Mi ò mọ ibi tí a ti ń ya àwòrán.

Ojú mi, ó wà láya àwọn kankan tí ó ń mú inú mi dùn láti kékeré mi. Àwọn òbí mi jẹ́ ẹni tí ó rẹwà gidi gan. Bàbá mi jẹ́ arákùnrin ọkùnrin tó rẹwà tó sì ń gbọ̀nlẹ̀. Ìyá mi sì jẹ́ obìnrin tó rẹwà gidi gan tí ojú rẹ̀ ń fa àwọn ènìyàn mọ́ra. Ní fún ìdí èyí, a ti mọ ẹni tí bàbá àti ìyá tí wọ́n sì fi rẹwà tó yẹn, ẹ kò lè mọ imagine bí ọmọ ṣe máa rí ojú mi dára, dára, dára. Ó jẹ́ ojú mi, ó jẹ́ ojú tó gún régé tí ó sì ní àbàwọ́n kankan. Ó jẹ́ ojú tó ń dán yòlòyòlò tí ó sì ní oríṣiríṣi ohun tí ó ń fa fanimọ́ra. Imú mi jẹ́ imú tó tó sọ́ra bíi imú ti àwọn òyìnbó, ó sì jẹ́ ọ̀kan lára àwọn tó jẹ́ kí, tó jẹ́ kí ojú mi dára gidi gan. Ètè mi sì jọ lọ, ó sì rọ̀ dáadáa. Ó jẹ́ ohun tí àwọn èèyàn máa ń kún fún láti máa wò. Fún ìdí èyí ojú mi dára gidi gan.

Nínú gbogbo ọdún tó ń bẹ láyé, olórin kan nipé, nínú gbogbo ọdún tó ń bẹ láyé tí Kérésì ló yàtọ̀ tó jọdún alárinrin. Oríṣìíríṣìí ọdún ni a máa ń ṣe ní-- àjọ̀dún ni a máa ń ṣe ní ilé ìjọsìn mi àti ní Nàìjíríà. Àjọ̀dún tí mo sì fẹ́ràn jù ni, hun àjọ̀dún Kérésì, ìyen Christmas tí a máa ń ṣe ní ìgbẹ̀yìn ọdún tí a mọ̀ sí oṣù December. December ẹ́ẹ́dọ́gbọ̀n ni a máa ń ṣe ọdún Kérésìmesì. Òhun ṣi ni ọdún tí mo fẹ́ràn jù nítorí pé ó máa ń pa gbogbo àwọn ẹbí wa pọ̀, gbogbo àwọn ẹbí àti ojúlùmò tí a ti jọ ríra tipẹ́tipẹ́. Ni àsìkò Kérésì yìí, wọ́n máa ń wá sí àyíká wa, a máa ń bá ara wa ṣeré. Àwọn ẹbí tí a ti fojú ríra bí i ọdún mẹ́wàá, ọdún, ẹ́, bí i oṣù mẹ́ẹ̀sán, oṣù mélòó sẹ́yìn, wọn máa wá. A máa fojú rí, a máa bá ara wa ṣeré, a máa yọ à de jẹ máa yin Olúwa lógo pé Ọlọ́run tún ṣọ́ wa pari ọdún tí a wà yìí. Ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jù.

Gíláàsì jẹ́ ohun tí mi ò lè ṣe láì má wọ̀. Gẹ́gẹ́ bí ọkùnrin tí ojú rẹ̀ gúnrégé tó sì jẹ́ ọ̀dọ́ ní ìlú ibi tí mo pa ìlú tí mo wà níbàyí. Lẹ́yìn ìmúra, lẹ́yìn aṣọ tí a ti bàtà tí èèyàn wọ̀, eh, ohun gíláàsì ojú ni ó tún jẹ́ pàtàkì tí èèyàn gbọdọ̀ wọ̀. Gẹ́gẹ́ bí ọmọkùnrin tí ó ń ṣe, tó ń wà ní ojú oge, tó ń ṣe oge. Ojoojúmọ́ ni mo máa ń wọ gíláàsì torí ó tún jẹ́ ǹkan tó tún fàá tí mo fi máa ń wọ gíláàsì ojú ni. A sì kò ta wá yìí, òórùn pọ̀ gidi gan ní apá ibi tí mò ń gbé níbàyí. Nítorí ìdí èyí, gíláàsì tí mo máa ń wọ̀ máa ń dáàbò bo ojú mi nítorí àwọn sun rays tó lè ba ojú, tó lè ṣe ojú ní jàmbá. Mo máa ń wọ gíláàsì lóore kóòrè mo sì wọ̀ ọ́ ní ìsinyìí ná. Gíláàsì jẹ́ ohun pàtàkì. Oríṣiríṣi gíláàsì ni mo ní, gbogbo ìgbà ni mo sì máa ń wọ gíláàsì. Ní ìsinyìí ná, mo wọ gíláàsì.

Ìgbàkúgbà tí mo bá ti wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi, oríṣiríṣi nǹkan ni mo máa ń gbọ́. Ó di ó wà bí ọkọ̀ mi ṣe rí. Ìgbà míì mo máa ń gbọ́ ìròyìn nígbà tí mo bá mọ pé mo nílò, nílò ìròyìn. Ní òrékóòrè, ní gbogbo ìgbà tí mo máa sábà n gbọ́ jù, òun ni kí n máa gbọ́ orin, orin Ọlọ́run tí mo bá ń wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi. Orin Krìstẹ́nì, orin ìmísí tó máa ń fún mi ní ìmísí dáradára. Mo máa ń gbọ́ orin Krìstẹ́nì, mo sì máa ń gbọ́ orin, aì, orin ìgbafẹ́ bí i orin hip hopu àti àwọn orin mìíràn tó máa ń fún èèyàn ní ìmísí tó sì máa ń mú inú èèyàn dùn. Mo máa, nǹkan ti mo máa ń ṣe ọkọ̀ mi nìyen.

Láti kékeré mi ni mo ti kúndùn láti máa ya àwòrán. Ó jẹ́ ọ̀kan lára àwọn oríṣiríṣi ẹ̀bùn tí Ọlọ́run fi ta mí lọ rẹ. Bàbá mi jẹ́ aya àwòrán, aya àwòrán ti paint and brush. Mo sì fẹ́ran yíya àwòrán ni mo ti lọ sí oríṣiríṣi ìdíje láti kékeré mi títí dé ìgbà tí mo dàbí. Nípa yíya àwòrán àti láti máa fi ya àwòrán lórí board àti paint and brush. Mo fẹ́ràn láti máa ya àwòrán gidi gan. Pẹ̀lú ẹ́rọ ibanisọ̀rọ̀ mi náà, ó jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n ń ya àwòrán, tí ó ń ya àwòrán gan. Mo sì jẹ́, è, ó wà lára àwọn nǹkan tí àwọn ènìyàn fi fẹ́ran mi ní àwùjọ. Wọ́n o máa wá mi kí láti máa bá wọn ya àwòrán torí mo ní ẹ̀bùn àti bí wọ́n ṣe ń ya àwòrán, ó sì máa ń dùn mọ́ mi tí mo bá ń ya àwòrán àwọn ènìyàn mi níwájú mi. Ó jẹ́ àwọn nǹkan kan tí mo máa fi ń dára mi lára yá àti láti mó máa ń ṣe ní ìgbà tí mo bá ní iṣẹ́ tí mò ń ṣe. Mo máa ń ya àwòrán àyíká mi, mo máa ń ya àwòrán àwọn ẹranko, mo sì máa ń ya àwòrán àwọn ọmọdé nígbà mi tí mo máa ń tọ́jú fún wọn, tí mo máa ń tọ́jú fún àwọn òbí wọn. Tí wọ́n bá dàgbà kí wọ́n lè rí wo. Mo máa ń, mo fẹ́ràn láti máa ya àwòrán gidi gan. Mo máa ń ya àwòrán igbó, mo máa ń ya àwòrán ojú Òfurufú nígbà tó bá fọ́, tó bá ṣe àmì tó yàtọ̀ sí bí ó ṣe máa ń tẹ́tẹ́lẹ̀. Mo máa ń ya àwòrán òjò. Mo fẹ́ràn láti máa ya àwòrán gidi gaaan ni. Àwòrán jẹ́ ohun tó máa ń jẹ́ kí inú mi dùn ní gbogbo ìgbà. Mo sì fẹ́ràn láti máa ya nature náà. Mo fẹ́ràn láti máa ya ara mi, ojú mi. Kí nbà lè ma tọ́jú rẹ̀ fún ọjọ́ iwájú, kí n bà lè máa rí nǹkan wò. Mo fẹ́ràn láti máa ya àwòrán gidi gan-an. Àwòrán ó máa ń mú ọkàn mi, ó máa ń mú inú mi dùn. Ó jẹ́ nǹkan tí, lára àwọn nǹkan tó máa ń mú ọkàn mi sanra láti máa ṣe, tó máa ń fún mi láyọ̀ nígbàkigbà tí mo bá ti ń ṣe. Ó máa jẹ́ kí mo gbàgbé gbogbo ìṣòro, gbogbo èrò inú ayé mi. Gbogbo ìgbà tí mo bá ti ní wàhálà, tí mo bá ti bẹ̀rẹ̀ sí ń ya àwòrán yàla pẹ̀lú paint and brush tàbí pẹ́nsù tàbí kí máa fẹ́ ọba, ẹ̀rọ ibani sọ̀rọ̀ mi ya àwòrán, kò sí èyíti kò máa ń dùn mọ́ mi inú ẹ̀, òun mo fẹ́ràn jù.

Àsìkò ìparí ọ̀sẹ̀ jẹ́ àsìkò tí gbogbo àwọn ènìyàn fẹ́ràn, àsìkò tí emi náà sì fẹ́ràn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara. A ti máa ṣiṣẹ́ láti gbogbo ọ̀sẹ̀ tó kù. Ìparí ọ̀sẹ̀ nìkan ni àsìkò tí àwọn ìjọba fáàyè lẹ àti ogbaniṣiṣẹ fáàyè lé láti sinmi. Àsìkò ìparí ọ̀sẹ̀ mi ni ọjọ́ ìsinmi tí a mọ̀ sí Sunday. Mo jẹ́ ẹlẹ́sìn Kristẹ́nì. Ọjọ́ náà ni mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ jọsin fún Olúwa tó ṣọ mí ní gbogbo ọ̀sẹ̀. Ọjọ́ ìsinmi mi, mi ò fi n ṣe ǹkan kan mì jù kí n fi sin Olúwa lọ. Màá lọ sí ilé ìjọsìn láàárọ̀, màá sì dé ní alé kí n tó wọ ọ̀sẹ̀ tó ń bọ̀. Ọjọ́ Sátidé ni mo máa ń fi tún ilé mi ṣe. Mo sì máa ń fi ṣe oríṣiríṣi iṣẹ́ tí màá mọ̀ p'o máa wúlò fún mi ní ọ̀sẹ̀ tí a fẹ́ mú. Mo sì máa ń fi ṣe àwọn revision láti wo ohun tí mo ti ṣe lọ́sẹ̀ tó kọjá. Màá fi wo oye mi wò láti mọ ohun tí mo ṣe tó dá àti èyí tí ò dá, èyí ti máa tí màá nílò láti jẹ́ kó tesiwájú láti improve le lórí àti èyí tí mo mọ̀ pé mi ní ṣe mọ́ rárá. Èyí ni bi mo ṣe máa ń kojú ìparí ọ̀sẹ̀ mi nìyẹn. Mi ò kí ń fi ìparí ọ̀sẹ̀ mi lọ ṣe ìgbafẹ́ láti lọ ná owó tí ó máa pa mí lára láti lọ ṣe ohun tí ò ní bùkun, ohun tí ò ní fi ǹkan kan kún mi nìyí kọjú ọ̀sẹ̀ mi bọ̀

Gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo ń ṣe, irú iṣẹ́ tí mo ń ṣe, ó jẹ́ iṣẹ́ tí ó gbà àsikò gan. Nítorí ìdí èyí, àsìkò àti máa lọ ra oúnjẹ àti láti máa kúrò nídìí iṣẹ́ lọ jẹun, kò fi bẹ́ẹ̀ máa ń yọ. Fun ìdí èyí, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Mo ní, mo ní oríṣiríṣi oúnjẹ tí èèyàn lè sáré jẹ bíi dónọ́ọ̀tì, bíi fast food tí mo lè sáré order àti àwọn ọtí ẹlẹ́rìndòdò tí mo máa ń mu. So nítorí ìdí èyí tí ìyàwó mi tó bá ti gbé oúnjẹ fún mi nínú nílé kí n tó kúrò láàárọ̀, mo máa ń jẹ oúnjẹ mi nínú ọkọ̀. Nítorí mi ò fẹ́ kí máa ṣi oúnjẹ mi lẹ́ẹ̀ níbi tí àwọn èniyàn bá wà. Nítorí fún ìdí èyí, mo máa ń jẹun nínú ọkọ̀ mi ní gbogbo ìgbà. Mo sì máa ń jẹ àwọn oúnjẹ tí mo lè sáré jẹ yato yala si oúnjẹ tí ìyàwó mi bá gbé fún mi. Nítorí mo jẹ́ ẹni tí ó kúndùn oúnjẹ jíjẹ púpọ̀. Oúnjẹ jíjẹ mi ni ó máa ń fún mi ni ágbára. Mi ò sì fẹ́ kí nǹkan kan kó máa pa mi lára nítorí mi ì jẹun. Ntorí ìdí èyí, mo máa ń jẹun nínú ọkọ̀ mi.

Kọ̀m̀pútà mi jẹ́ kọ̀m̀pútà ohun tó ṣè gbòógì fún mi tí mi ò lè ṣe láìlò ní ojoojúmọ. Kọ̀m̀pútà tí mo ní jẹ́ kọ̀m̀pútà tí a mọ̀ sí HP, iyẹn HP tí ó ń dá mọ̀ sí Hewlett Packard. Òun ni ó ṣe, kọ̀m̀pútà mi sì tíi jẹ́ kọ̀m̀pútà tí ọjọ́ ti lọ lorí rẹ̀ tí a mọ̀ sí ó ti wà outdated nítorí oríṣiríṣi kọ̀m̀pútà tuntun ni a ti ṣe síi. Ohun tí ó dẹ́fà tí mo fi nírù kọ̀m̀pútà bẹ́ẹ̀ ní nítorí owó àwọn kọ̀m̀pútà tí a ń ṣe ní agbègbè mi nibí, ó jẹ́ owó tó gbé peẹ́lí díẹ̀ tí ẹnikẹ́ni ò kan lè gbà láìṣẹ́ pé ó jẹ́ ẹni tí ó ń ṣe-- tí ó ń gba owó gọbọi ilé ní iṣẹ́ tàbí ó tó ní iṣẹ́ tí ó ń fun ní owó gọbọí. Mo ní kọ̀m̀pútà Windows se-- Windows mẹ́wàá ní, ehm, kọ̀m̀pútà mi jẹ́, ó sì máa ń fa ifàṣẹ́yìn díẹ̀ díẹ̀ nínú àwọn iṣẹ́ tó yẹ kí n fi ṣe tí ò lè ṣe. Ṣùgbọ́n Windows mẹ́wàá ní, Windows mẹ́wàá HP, òun ni kọ̀m̀pútà tí mo ní lọ́wọ́ báyìí.